Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Ṣé o máa ń mu àwọn ẹ̀rọ ìlera? Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera. Tí ara mi ò bá yá, màá ṣe àwọn àgbo ẹ̀rọ ìlera, màá mu. Mo máa ń mu àwọn nǹkan ẹ̀rọ ìlera, mo máa ń mu dada.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, màá ń gbọ́ orin. Màá fi orin sí i, máa ma gbo kí ó fi bá le kí n má fi má balẹ̀ ro anything tí mo bá wà nínú ọkọ̀. Máa kan, màá gbọ́ orin ni. Tí n bá de ti dé ibi tí mo ti fẹ́ sọ̀kalẹ̀, màá sọ̀kalẹ̀. Kọ́, màá máa gbọ́ orin ni.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Bẹ́ẹ̀ ni, mo màá ń ṣe ìpè fídíò dáadáa. Màá ń ṣe gbogbo ọjọ́ ẹ̀, ọjọ́, ọjọ́ ẹtì. Màá ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn, àwọn arálé mi. Màá ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ẹbí mi. Àwọn ọmọ mi náà máa ń ṣe ìpè fídíò pẹ̀lú wọn. A máa sì ṣe ìpè fídíò, à máa kí gbogbo aralé.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Àwọn nǹkan tó wà ní àpò owó mi náà ju owó lọ. Ìgbà mí mo ma ń fi àwọn, kí ni káàdì tí mo máa fi n gba owó ní ìdí ẹ̀rọ amóhùnmáwòrán ti báǹkì àti ago ń gba mi àti iye tí ńigba mi ma ń fi síbẹ̀ sínú àpò owó mi.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Bẹ́ẹ̀ní, mò tí gùn ọkọ̀ ojú òmí dáadáa. Ìbi tí mó ń gbé tẹ́lẹ̀, òmí máa ń ya wọ ìbẹ̀ tòrí a máa ń gún ọkọ̀ ojú ómí látí fí sọodá látí bọ́ síta nínú ílú yẹn. Mó tí gún ọkọ̀ ojú òmi rí dáadáa, tí gún dáadáa. Mó máa gún láàárọ̀, ọ̀sán, alẹ́ nígbà tí mo sì wà ní àdúgbò yẹn.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Fẹ́ràn àkókò àárọ̀, mo dè fẹ́ràn àkókò ọjọ́ ẹtì, ọjọ́ ìsinmi, tí mo máa wá lé sùn jí mi ní ṣe nǹkan kan. Máa kọ́ ṣàmà sínmi nílé kò ọjọ́ ẹtì, ọjọ́ ẹtì, mo fẹ́ràn ọjọ́ ẹtì.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Beeni mo máa ń wọ ago ṣọwọ́ dáadáa. Mo ma wo ago tí máa má j'ade tí màá lọ s'oja, tí màá lọ sí ibi iṣẹ́, mo ma wọ̀ ago. Mo fẹ́ràn kí n máa wọ ago ṣọwọ́ gan. Mo fẹ́ràn ago wíwọ̀ ṣọwọ́. Mo máa ń wọ lojojúmọ́, kò sí ọjọ́ kan tí míì ò ní wọ ago ṣọwọ́.

Kí ni ó máa ń ṣe ní aṣálẹ́? Aṣálẹ́ ni mo máa ń sábà kúrò níbi iṣẹ́. Tí n bá dé ilé, màá fún ọmọ mi lóúnjẹ, màá fún un lóyan, màá tọ́jú ẹ, màá jẹun, ìgbà míì màá dáná. Ìgbà míì kédérèe, màá, màá parí iṣẹ́ tí mio ṣe tán níbi iṣẹ́ tí mo gbé wá lé lálẹ́. Moṣẹ̀ máa ń ṣe láṣálẹ́ ni yen.

Báwo ni o ṣe máa ń gbọ́ ìrọ̀ àwọn oníbàárà rẹ? Ṣe máa ń gbọ ìrọ̀ àwọn oníbàárà mi ni pé wọ́n máa pè mi tí wọ́n bá fẹ́ ra kankan níbi tí mo ti ń ṣiṣẹ́. Tí wọ́n bá ti pe, a máa bèrè irú nǹkan tó fẹ́ rà. Tó bá ti sọ fún wa, a máa, a máa dáhùn. Wọ́n máa ń pè wa lórí ẹ̀rọ amúlùmálọ́run.

Ṣé o máa ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé dáadáa. Mo n ga bí lójoojúmọ́ kò sí ojo kan tí mo ò ní ka rẹ̀. Ni ká ìwé onítàn, ìwé tó máa, tó máa jẹ́ kí iṣẹ́ mi rọrùn nípa iṣẹ́ mi. Mo jẹ́ le ka ìwé ọmọdé tó máa sọ ìtàn fún àwọn ọmọdé.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Ìgbà kí gbá ti ń bá lọ lo ilé ìgbọ̀nsẹ̀ máa fọ ọwọ́, tí bá bọ́ sita nilé ìgbọ̀nsẹ̀ máa fọ ọwọ́, tí bá fẹ́ jẹun máa fọ ọwọ́ mi, tí bá gbé nǹkan máa fọ ọwọ́ mi. Tori mi ò ntọ́ omo kékere lowo ṣo tori e mo need láti máa fọ́ ọwọ́ mi nígbà kú ìgbà.

Ṣé o féràn àwọn ìpàdé lórí fóònù? Irú iṣẹ́ tí mò ń ṣe máa ń ṣe àwọn ìpàdé lórí fóònù dáadáa. Mo lè ṣe ìpàdé lórí fóònù ní ọjọ́ kan bí i, bí i ẹmẹ́ẹdógún, ní ìpàdé lórí fóònù nígbà mi. Iṣẹ́ tí mò ń, irú iṣẹ́ tí mò ń ṣe máa ń jẹ́ kí n máa ṣe ìpàdé lórí fóònù dáadáa nígbàkigbà lóorekoore.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ ri rárá o. Mi ò lágbára àti lé èèyàn kankan kúrò níbi iṣẹ́ o. Kò sí ipò tí mo wà, ọun ṣe ipò tó lè léyàn lóri kúrò lórí iṣẹ́. Tí mo maa n ṣe ipò tó lè léyàn kúrò lórí iṣẹ́. Èmi tí lè yàn kúrò lórí iṣẹ́, èmi tí lè yàn kúrò lórí iṣẹ́ ri rárá.

Ìgbà mélòó ni o máa ń fọ ẹyìn lójojúmọ́? O máa ń fọ ẹyìn lójojúmọ́, o jẹ́ ẹ̀ẹ̀kan lọ́jọ́ kan, gbami ò lé jẹ́ emẹ́ta tí eyín bá ń wu mì je o, ó lẹ́ je ẹ̀ẹ̀kan lojúmọ́ àbi eméjì lójúmọ́ ṣá, ká sà so ọpẹ èmejí lójúmọ́.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Fèrèsé ọkọ̀, kí ni fèrèsé ọkọ̀? Kí ni fèrèsé ọkọ̀ túmọ̀ sí mi? Mi ò mọ nǹkan tí fèrèsé ọkọ̀ túmọ̀ sí. Àmọ́ ṣe o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Mi ò mọ túmọ̀ fèrèsé ọkọ̀. Tí bá ti ròun, máa tún sọ̀rọ̀ ń pa fèrèsé ọkọ̀

Ṣé o máa ń mu Ògùn lójoojúmọ́ rárá, mi ò ki n mú Ògùn lójoojúmọ́. Tó bá rẹ̀ mí tí bá rí pé mi lágbára ṣí ṣe àwọn ǹkan kan ni màá mú Ògùn, mi i mú Ògùn lójoojúmọ́. To bá rẹ̀ èèyàn ni eeyan máa ń mu Ògùn, tí ó bá rẹ̀ èèyàn kín ni èèyàn mú Ògùn fún? Gẹ́gẹ́ mi, mi i mú Ògùn lójoojúmọ́. Tó bá rẹ̀ mi nìkan mo màá mú Ògùn.

Báwo ni o máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Ṣé máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi? Tó bá yẹ pé ọjọ́ ìsinmi ni, màá yàn tí o kọ, màá yàn tí ọmọ mi a lọ́kàn, mo máa bá bí i kọ̀rò. Tó bá jẹ́ ọjọ́ ìṣẹ́ ni, màá ṣe ìrẹsì, màá ra àkàrà òyìnbó, màá lọ, màá ra ahọ́n, ahọ́n amóhuntmdun, ọtí dúdú, màá ra ẹyin lọ́ ma fi sè ṣe ọjọ́ ìbí àbí ọ̀yọ́ mi.

Báwo ni o ṣe máa ń ṣe irun rẹ? Báwo ni o ṣe máa ń ṣe irun mi? Ìgbà mii mo máa ń ṣe ní dídí. Irú ìsìnyìí báyìí mo ti gẹ̀, mo máa fi, bin ṣe wá gẹ̀, mo máa fi fọ́ọ̀mù, mo máa fi ṣe ro robo robo robo robo, mo máa wa fi páátìni sí bẹ́ẹ̀.

Oṣù wo ni a bí o? Oṣù kẹrin inú ọdún ni wọ́n bí mi. Oṣù igbe, wọ́n pè é ní oṣù igbe. Oṣù igbe ni wọ́n bí mi. Oṣù igbe ni a bí mi, ni a bí mi. Oṣù igbe ni wọ́n bí mi. Oṣù igbe ni wọ́n bí mi. Wọ́n mọ oṣù igbe náà lọ́jé ṣìkó mọ́ mi.

Àkókò wo ni ọ́fíìsì rẹ? Àkókò wo ni ọ́fíìsì rẹ ṣí? Àkókò tí ọ́fíìsì mi máa ṣí ni ago méje àárọ̀. Ago méje àárọ̀, a máa jẹ, a máa jẹ tòwòlé ní ago méjo àárọ̀. A máa kọ orúkọ wa, a máa o ní nǹkan tí a máa fi ya àwòrán ojú wa, ka bá lè wọnú ọ́fíìsì náà.

Ṣé WiFi rẹ yára tó? Bẹ́ẹ̀ni, WiFi mi yára gan-an, ó yára gan-an. Ó máa ń tètè, ó máa ń, ó yára gan-an, ó máa ń tètè ṣiṣẹ́ gan-an. WiFi mi yára gan-an. WiFi glo ni mò ń lò, ó yára gan-an níbi tí mo wà, níbi láti mó ń gbé, ó yára gan-an.

Báwo ni o ṣe máa ń lo, báwo ni o ṣe máa ń lo àkókò rẹ pẹ̀lú àwọn ẹbí rẹ? A máa ń lo àkókò mi dáadáa pẹ̀lú àwọn ẹbí mi, màá bá wọn sọ̀rọ̀ múlẹ̀ lọ wákàtí bí méjì, gbòòrọ̀ mẹ́ta níbí mẹ́ta níbí mami. Màá bá wọn sọ̀rọ̀, màá túbọ̀ bá wọn ṣe fídíò call nígbà náà. Àáa, máa ń lo àkókò mi dáadáa múlẹ̀ lo àkókò mi bí wákàtí méjì àbí mẹ́ta nígbà méjì láti fi bá wọn sọ̀rọ̀

Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Báwo ni ìgbéyàwó iṣẹ́ tó kẹ́yìn ṣe rí? Ìgbéyàwó ẹ̀dà, iṣẹ́ tí mo ṣe kẹ́yìn, ìgbéyàwó ẹ̀dà. Ó dà ko sí nkán kan tó ṣe ìgbéyàwó.

Ṣé o ní ọgbà? Bẹ́ẹ̀ni mo ní ọgbà tí mo ń gbé. Ó ní ọgbà, ọgbà tí yan lè gbin nǹkan sí, tí yan lè túnṣe lọ́kọ̀ọ̀kan mélòó lóde. Ó ní ọgbà mi tí mo ń gbé, ó ní ọgbà, ọgbà tí yan lè fọdún nǹkan, tí a lè ṣe ibi tí a ti lè ta nǹkan sí.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Rárá o, mi ò ní ìrora tí máa ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Bí àtí pé mo ti ní kì í ní bí pé mo máa ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, so mo nítorí èmi ìrora ọ bá mi tí ń máa ń sọ̀rọ̀ wájú àwọn ènìyàn, máa sọ̀rọ̀ máa lo geere ẹni, bó ọ̀ ṣe di mo sì máa ń sọ wájú àwọn ènìyàn.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? N o ṣe máa ń kojú àwọn ìṣòro ìṣòro tí mi ò bá lè, tí mi ò bá lè yanjú, máa, máa bi ìlọsọ dọ ọgá mí kàn bá mi yanjú ẹ. Ó dẹ́ ní àwọn èèyàn kan tó máa ń bá mi yanjú àwọn ìṣòro kan kan nínú nǹkan tí a máa ń rí, máa bi ìlọsọ lọ́wọ́